Mo ti lọ rí dókítà nísìnyí. Ó pẹ́ díẹ̀. Ó pẹ́ díẹ̀, ó ṣẹ̀ sá díẹ̀. Mo ti lọ rí dókítà. Ó ṣẹ̀ṣẹ̀ sá díẹ̀. Ìgbà wo mo kẹ̀yin tí mo lọ rí dókítà. Ìgbà yẹ̀n, mo ń gbé yewo. Mo dẹ̀ se wípé oyún ni mọ́ wa. Mo ń bi, mo ń bi gan an ni mo lọ dé tò, mo lọ dé tò, mo ń gbé lọ tò fún ọ̀sẹ̀ kan. Mo lọ dé tò, wọ́n fún mi lábẹ́rẹ́, wọ́n fún mi ní syrup. Wọ́n fún mi, wọ́n kọ̀ ẹ́we, "Owó tí mo ná, yóò fẹ́ ẹ lọ desire". Ah! Ǹkan la lọ ṣe ní mi bí mo ti ẹ ṣe ń kúrò ní ibi tí mo wà yì inú mi ò dùn. A ti mú mi dé tòtò, kó mi lọ tòtò lọ́la pa. Ògbò, mo kan ń bi ló ni mo ń bi mo ń bi mo ń bi títí ti ìgbà tí mo ma lájú ni mo bá ń ṣe échography. Gbogbo èrò mi wípé bóyá oyún ni mo wà kankan, kankan, ó wọ́pọ̀. Àmọ́ mo dúpẹ́, mo dúpẹ́ fún Ọlọ́run. Mo dúpẹ́ fún Ọlọ́run. Tí gbogbo ẹ padà sípò. Mo dúpẹ́ gan-an ni ah! Àsìkò yẹn, ó fi mi gan-an ni o. Ọ̀gá ọmọdé tí mo ṣẹ́ láìní kan náà kò mọ̀ mi náà wọlé tòtò bẹ́ẹ̀. Àmọ́ àsìkò yẹn lásán, mo wípé oyún kìí ṣe ẹ̀gbẹ́ ẹnikan. Ah! Ǹkan la ní Ọlọ́run ṣe o àmọ́ mo ní ṣé ló ń dá àsìkò náà. Eh! Bàbá òbí ẹ ló dá mi láàmú lásìkò náà.